E ku dede àsìkò yìí. Ìbéèrè? Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òní kíi rí èèyàn kó má jà fáfá tàbí kó máa fi àkókò lóora, tàbí kó máa fi àkókò rárẹ̀. Ó máa ń tà mí lára púpọ̀

A kú dédé àsìkò yìí. Ìbéèrè, ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ nítorí pé ohun ni ìdánimọ̀ láti fi wọ ilé iṣẹ́ tàbí tí eeyan bá jáde, ká awon eeyan lé mọ́ ilé iṣẹ́ tí èèyàn ti wà.

Aku deede àṣìkò yìí. Ìbéèrè, báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Tí mo bá ti ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá, màá lọ sí flight mode. Tí mo bá ti pa tí mo tún tan, network mi yóò yàtọ̀.

A kú dédé àsìkò yìí. Ìbéèrè, ṣe WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, ó yára dáadáa. Níwọ̀n ìgbà tí nẹ́tíwọ̀ọ̀kì bá ṣe dáadáa, òun náà o maa n ṣe dáadáa, ṣe WiFi mi ò ṣe dáadáa.